Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Ṣùgbọ́n aṣọ wíwẹ̀ náà kì í ṣe pé ó jẹ́ fún ìlo ìbáṣepọ̀ àṣà nìkan. Aṣọ wíwẹ̀ jẹ́ àmì ìmúlòlufẹ́ ara àti ìtẹ́lọ́rùn àti àmì ìbáṣepọ̀ pẹ̀lú ayé àti ìbáṣepọ̀ àwùjọ. Ni gbogbo ìgbà tí mo bá fi aṣọ wíwẹ̀ wọ̀, mo rántí pé ara ẹni gbọ́dọ̀ dá, daa lójú àti lórí.

Ní ṣíṣètò àwọn íméèlì mi, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú fífi àwọn íméèlì tó jọra sílẹ̀ ní àkópọ̀ kí n lè lò wọ́n ní ṣíṣe lẹ́yìnlẹ́yìn. Mo tún máa ń ṣe àtúnṣe àti ìtọ́kasí àwọn tó ṣe pàtàkì jùlọ ní gbogbo ọjọ́ kí n lè dáhùn wọ́n ní àkókò tó yẹ. Pẹ̀lú rẹ̀, mo tún máa ń pa àwọn íméèlì tó ti kọjá tó sì ti parí lọ́wọ́ kí n lè fi àkópọ̀ àkókò pamọ́ sí àwọn íméèlì tuntun tó wulo fún iṣẹ́ mi.

Ibi tí mo fẹ́ràn lọ jù lọ ni ibi tí ìtùnú àti àlàáfíà wà. Mo ma ń fẹ́ràn ibi tí kò ní ariwo púpọ̀, ibi tí afẹ́fẹ́ dáa tí àyíká rẹ̀ sì mọ́. Bí àpẹẹrẹ, mo fẹ́ràn láti lọ sí ibi àdáyébá bí i etí òkun tàbí abúlé kan tí ó jìn díẹ̀ sí ìlú, nítorí pé ibi bẹ́ẹ̀ máa ń jẹ́ kí n sinmi lọ́kàn àti lọ́kàn aya. Níbi bẹ́ẹ̀, mo lè ráyè ròyìn ara mi, ròyìn ìgbésí ayé kí n sì tún agbára mi ṣe. Ní gbogbo rẹ̀, ibi tí mo bá rí ìdákẹ́jẹ́, ìtùnú àti ayọ̀ ọkàn ni mo ma ń fẹ́ràn lọ jù.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìmúdójúìwọ̀n sọftware mi. Mo máa ń ṣe é déédéé nítorí pé ìmúdójúìwọ̀n ma ń mú kí software ṣiṣẹ́ dáadáa ju tẹ́lẹ̀ lọ, ó sì máa ń tún àwọn àṣìṣe àti àìlera ààbò ṣe. Ni gbogbo ìgbà, mo máa ń ṣàyẹ̀wò ìkilọ̀ tàbí ìfiránsẹ́ tó bá wà láti ọwọ́ ètò náà kí n lè mọ ìgbà tí ìmúdójúìwọ̀n tuntun bá ti ṣe tán. Nípasẹ bẹ́ẹ̀, mò ń rí i dájú pé ẹ̀rọ àti àwọn ìlànà tí mò ń lò wà ní ààbò, wọ́n sì ń ṣiṣẹ́ lóòrere láìsí ìṣòro.

Oúnjẹ tí mo fẹ́ràn jùlọ ni iyán pẹ̀lú ẹ̀gúsí. Iyán jẹ́ oúnjẹ tó ń fún mi ní agbára ó sì máa ń dùn gan an. Nígbà tí mo bá jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tó kún fún ẹran, ẹja àti ẹ̀fọ́. Ohun tí mo tún fẹ́ràn nípa oúnjẹ yìí ni pé ó jẹ́ apákan àṣà wa, ó sì máa ń mú mi rántí ilé àti ìdílé tí mo ti wá. Ni gbogbo ìgbà tí mo bá jẹ iyán pẹ̀lú ẹ̀gúsí, inú mi má ń dùn, mo sì máa ní ìtẹ́lọ́rùn gan an.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Ìrírí rẹ̀ dára gan papajùlọ nítorí pé alùpùpù máa ń yára ó sì rọrùn láti fi yàgò fún ìkọgun lọ́nà. Ṣùgbọ́n mo tún mọ̀ pé ó nílò ìṣọ́ra púpọ̀, nítorí náà mo máa ń wọ aṣọ ààbò dáadáa kí n tó gùn ún. Ní gbogbo rẹ̀, gígùn alùpùpù jẹ́ ohun tí mo gbádùn ṣùgbọ́n ààbò ni mo kà sí ohun pàtàkì jùlọ.

Mo máa ń ní ìpàdé ní ìgbà mélòó gán lọ́sẹ̀ kan. Ó dá lórí irú iṣẹ́ tí mò ń ṣe àti ohun tó ń lọ ní àkókò yẹn. Ní ọ̀pọ̀ ìgbà, ó lè jẹ́ ìpàdé méjì sí mẹ́ta lọ́sẹ̀ kan. Pàápaá jùlọ fún ìtẹ́síwájú iṣẹ́ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi, mo máa ń gbìmọ̀ láti ṣètò àwọn ìpàdé wọ̀nyí dáadáa, kí wọ́n má ba jẹ àkókò púpọ̀, kí n sì lè dojúkọ iṣẹ́ mi tó ṣe pàtàkì.

Mo ma ń ṣe irun mi ní ọ̀nà tó rọrùn ṣùgbọ́n tó mọ́. Ní ọ̀pọ̀ ìgbà, mo ma ń jẹ́ kí irun mi kúrú tàbí kí n ṣe ní àṣà tí kò nílò ìtọ́jú púpọ̀, kí ó lè rọrùn láti ṣètò rẹ̀ lójoojúmọ́. Mo tún ma ń fọ irun mi déédé, mo sì ń lo òróró tàbí kírìmù irun díẹ̀ láti jẹ́ kí ó dàbí ẹni pé ó ń tàn, kò sì má bàjẹ́. Ní gbogbo rẹ̀, mo fẹ́ràn irun tí ó mọ́, tí ó sì bá mi mu, tí kìí sì ń gba àkókò púpọ̀ láti ṣètò.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tó dá lórí ìbáṣepọ̀ rere àti ìdájọ́ òdodo. Nígbà tí a bá jáde pọ̀ tàbí tí a bá ṣe ohun kan pọ̀, a máa ń bára wa sọ̀rọ̀ kó tó di pé a pín owó, kí gbogbo wa lè mọ ohun tí à ń retí. Ni ọ̀pọ̀ ìgbà, a máa ń pín idọ́gba, àmọ́ tí ẹnikẹ́ni bá ti ná ju tàbí bá ti lo púpọ̀ ju, a máa ń wòye yẹn pẹ̀lú ìmúlò àti ìtẹ́lọ́rùn. Ohun pàtàkì jùlọ fún mi ni kó má sì ìjà tàbí ìbànújẹ́, kí ìbáṣepọ̀ wa lè máa lọ dáadáa, kí ìfẹ́ àti ìbáṣepọ̀ rere lè wà láàrin wa.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Ó jẹ́ èrè tó yàtọ̀ gan, nítorí pé ó fún mi láyè láti sùnmọ́ àdánidá kín sì mọ bí ayé igbó ṣe rí. Nígbà tí mo bá wà níbẹ̀, mo rí pé sísọ́ra àti farabalẹ̀ ṣe pàtàkì gan, torí pé a gbọ́dọ̀ máa tọ́jú ara wa àti àyíká ní gbogbo rẹ̀. Lílọ sí òde jẹ́ ohun tó kó ìmọ̀lára tuntun bá mi, ó sì jẹ́ kí n mọ iye àlàáfíà tí ìdákẹ́jẹ igbó le fún ẹni.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìpè video. Mo rí pé ìpè fídíò rọrùn gan láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, pàápàá jùlọ nígbàtí a kò bá lè pàdé ara wa ní ojú kan. Ó ma ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ dájú sí, torí pé a lè rí ojú ara wa, á sì lè mọ ìmọ̀lára ẹni tí a bá ń bá sọ̀rọ̀. Ní gbogbo rẹ̀, mo máa ń lo ìpè fídíò fún iṣẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí, torí pé ó ń fi àkókò pamọ́, ó sì mú ìbáṣepọ̀ súnmọ́ ara sí i.

Mo ma n fi kọ́kọ́rọ́ mi si ibi ti o mọ̀ tí kò sí ni ewu ki ó má bà bàjẹ́ tàbí kó fa iṣoro bá mi. Ní ọ̀pọ̀ ìgbà mo maa n fi sí àpótí tàbí àpò tó dáa ti mo sì máa ń pa ààyè tó yẹ fún láti wà ní àlàáfíà. Mo tú máa ń ṣàyẹ̀wọ́ àkókò déédéé kì n lé rí i dájú pé kò sí ohun tó ń ṣe kọ́kọ́rọ́ mi.

Mo ma ń ri ìpèsè àwọn ohun èlò nípasẹ ìmúlò àtọ̀jú àti àtọ̀jáde pẹ̀lú ìmúlò àkọ́pò ìṣàkóso. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń ṣàyẹ̀wò ohun èlò tó wà kí ń lè mọ ohun tó dájú pé kò ní díje àti kí ń lè mọ ibi tó dájú lọ láti ra àwọn ohun èlò tí ó ṣe pàtàkì fún iṣẹ́ mi. Mo tún máa ń ṣe àtọ̀jú àwọn ohun èlò tó wà nílẹ̀ àti àwọn ti pẹ́ kó tó wà kí ń lè mọ iye tí mo ní àti ohun tí mo nílò láti rà. Ní gbogbo rẹ̀, mo máa ń fojú inú wo àkókò, iye àti ààbò àwọn ohun èlò kí ìpèsè wọ́n lè jẹ́ títọ́ kí iṣẹ́ mi lè lọ láìsí ìdámù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ó rọrùn gan, ó sì ń fi àkókò pamọ́ torípé mo lè wo àwọn ohun tó wà lórí ọjà pẹ̀lú fiwé ara wọn ṣáájú kí n tó rà á. Mo tún máa ń ṣe ìwádìí kí n tó se rírà kí n lè rí ohun tó dára jù lọ ní iye tó tọ́ àti ní ààbò. Ní gbogbo rẹ̀, rírà lórí íńtánẹ́ẹ̀tì jẹ́ kí n lè se rírà láì fi àkókò púpọ̀ sílẹ̀ kí n sì máa ṣe àṣeyọrí tó dá ju pé ohun tí mo rà dáa gan.

Ìwà ìṣòwò mi jẹ́ ìwà tó dá lórí ìdájọ́ òdodo, ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn ènìyàn. Mo máa ń jẹ́ kí gbogbo ìbáṣepọ̀ mi ní ìṣòwò dá lórí ìmúlò ìlànà tó dáa, kí n lè mọ̀ pé gbogbo ohun tí mò ń ṣe jẹ́ títọ́. Mo tún máa ń fojú inú wo ohun tí alábàárà mi ń fẹ́ kí n lè mú un kó péye fún wọn, kí ìbáṣepọ̀ wa lè yá, kí ìfẹ́ àti ìbágbépọ̀ máa wà ní àárín wa. Ní gbogbo rẹ̀, mo gbìmọ̀ láti má ṣe ohunkóhun tó lè dàbí ìtànràn tàbí ìjẹgù. Mo sì má a ń ṣètọ́ ìṣòwò ni mi ní ọ̀nà tó dáa gan, tó sì ní ààbò fún gbogbo ènìyàn.

Mo ma ńtọ́jú ara mi ní ọ̀nà tó pé yẹ kí n lè ní ìlera àti ìtẹ́lọ́rùn ní gbogbo ọjọ́. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹun ní àkókò tó yẹ, mo sì máa ń yan àwọn oúnjẹ tó ní àkópò òlóró àti èròjà tó ṣe pàtàkì fún ara. Mo tún máa ń ṣe ìdárayá tàbí ìmúlù àgbára ara lójoojúmọ́ tàbí ní ìgbà kan ṣoṣo ní ọ̀sẹ̀ kan kí ara mi lè rọrùn, kí ìsán àti àkóràn ara lè lọ dáadáa. Pẹ̀lú rẹ̀, mo máa ń sinmi dáadáa, mo sì máa ń fọ irun àti ẹ̀wù mi déédéé kí ara mi lè wà ní ìtẹ́lọ́rùn àti ìmọ́lẹ̀. Ní gbogbo rẹ̀, mo gbìnmọ̀ láti fi àkókò sílẹ̀ fún ara mi, torí pé mo mọ̀ pé ìlera àti ìtọ́jú ara jẹ́ ohun pàtàkì jùlọ láyé.

Batiri foonu mi ma ń duro dada o si ma ń tọju isuna rẹ ni gbogbo ọjọ. Mo ma n gba akoko lati ṣayẹwo bi batiri mi ṣe n lọ, kin le mọ igba ti mo ni lati gba pada. Ni ọpọ igba, mo ma n lo awọn ilana to le mu ki batiri ma tú, bii dide na awọn ohun elo ti ko ṣe pataki, din imọlẹ manager, ati pipa awọn apu ti ko ṣe iṣẹ ni abẹle. Mo tun ma n gba foonu mi pada ni akoko to yẹ ki batiri mi le ma pẹ to, kin si le raye lo foonu mi laisi idena. Ni gbogbo rẹ, mo gbọmọ lati da batiri foonu mi labo ki o si ma ṣiṣẹ ni pipe.

Bẹ́ẹ̀ni mo máà ń mu àwọn ẹ̀rọ ìlera. Mo rí pé ó ṣe pàtàkì gan láti tọ́jú ara àti ìlera mi. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lo àwọn ẹ̀rọ bí i ìsọ̀ àyíká àtẹ̀gùn ìdárayá, aṣọ àlẹ̀mọ́tò fún òòlù ìlera àti ohun èlò tó ń ṣe ìṣàkóso jẹun àti omi tí mò ń mu. Mo tún máa ń wo àwọn àbá àti kìlọ̀ tí ẹ̀rọ náà fi hàn kí n lè mọ ohun tí ara mi nílò kí ìlera mi lè wà ní pípé.

Nígbà tí ọjọ́ bá rọ̀, mo máa n ṣe àwọn ohun tí yó rọrùn láti ṣe ní ilé tàbí ibi tí mo wà, kí n lè sinmi àti gbádùn àkókò náà. Ní ọ̀pọ̀ ìgbà, mo má n ka ìwé, wo fíìmù tàbí ìtàn àyíká lórí tẹlifísàn tàbí kọ̀mpútà. Mo tún máa n lo àkókò yẹn láti ròyìn ara mi, ṣètò àwọn ohun tó wà lórí iṣẹ́ tàbí ṣe iṣẹ́ ìdárayá tó lè ṣe ní ilé tàbí iṣẹ́ agbára ara. Bí ó tilẹ̀ jẹ́ pé ọjọ́ lè fa àkókò ìdákẹ́jẹ́, mo máa n gbìmọ̀ láti lo àkókò náà dáadáa kí n lè sinmi, tún agbára mi ṣe kí ọjọ́ tó tẹ̀síwájú lọ rọrùn fún mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Mo máa ń mọ̀ọ́mọ̀ yan àwọn èròjà tó yẹ, mo sì máa ń tẹ̀lé ìlànà tó dáa láti jẹ́kí oúnjẹ náà dùn kí ó sì jẹ́ tó ní ìlera. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń se àwọn oúnjẹ ti àṣà wa bí àmàlà, iyán, ẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àti ẹran tàbí ẹja. Mo tún máa ń se àyányán oúnjẹ tó rọrùn láti jẹ ní gbogbo ọjọ́ bí sàláàdì, àdídùn tàbí oúnjẹ ti kò níra láti sè.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo ma ń gbọ́ orin tàbí ìtàn lórí rédíò, fídíò tàbí pódákásì Ní ọ̀pọ̀ ìgbà, orin ń mú kí ìrìnàjò rọrùn ó sì máa ń jẹ́ kí inú mi dùn. Mo tún ma ń gbọ́ ìtàn, ìwé olófófó lórí fídíò tàbí pódákásìtì kí n lè kọ́ ẹ̀kọ́ tuntun tàbí kí n sinmi nígbà ìrìnàjò. Bí ó tilẹ̀ jẹ́ pé mo lè wo ojú ọ̀nà tàbí àyíká tó yí mi ká. Ìgbà míràn, mo ma ń lo àkókò náà láti gbọ́ ohun tí ń mú ìmọ̀lára dájú àti ìtẹ́lọ́rùn bá mi.